Data tí mo máa ń lò lọ́sẹ̀ pọ̀ gidigidi gan. Nítorí pé orí Íńtánẹ́ẹ̀tì mo ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo bá fẹ́ ṣe. Ọ̀pọ̀ ìgbà tí mi ò bá lọ sí ibi iṣẹ́, orí Íńtánẹ́ẹ̀tì ni mo máa ń wà láti kọ́ àwọn nǹkan tuntun, láti si mọ àwọn oríṣiríṣi ohun tí ó ń lọ ní àgbáyé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ bá ẹbí mi sọ̀rọ̀, orí Íńtánẹ́ẹ̀tì ni a ti máa ń sọ̀rọ̀. Nítorí pé à fẹ́ máa lo owó orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa láti máa fi pè. Taa bá sì sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, ó máa ń dí ìnáwó wa kù. Pẹ̀lú àwọn ẹbí mi gan tí ó wà ní òkè òkun, nígbàkígbà tí a bá fẹ́ sọ̀rọ̀ àbí tí a bá fẹ́ kí ra wa àbí tí a bá ní ohun tí a fẹ́ bá ara wa sọ, orí Íńtánẹ́ẹ̀tì ni a ti máa ń sọ. Ìgbà mìíràn tí mi ò bá ní iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe, èmi a máa lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti lọ wo fíìmù, èmi a máa download orin lórí Íńtánẹ́ẹ̀tì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń lo Íńtánẹ́ẹ̀tì mi gidi gan. Tí n bá jí làárọ̀, èmi a máa kọ́kọ́ cẹ-- èmi a máa kọ́kọ́ wo àwọn, àwọn ohun tó ń lọ lórí Íńtánẹ́ẹ̀tì láti lè mọ bí ìlú ṣe rí. Mo máa ń lo data tó pọ̀ gidigidi, ó sì ti jẹ́ ohun tí ó ṣe kókó pàtàkì kan nínú ayé mi.